Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìse, mo ní káàdì ìṣe ní ọ̀nà bí ọ̀nà méjì sí mẹ́ta tí mo ti ń ṣiṣẹ́. Káàdì ìṣẹ́ yìí ó ṣe pàtàkì fún ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ wa. Yálà, ọ̀gá ni ẹ ni àbí ọmọ èyin ni ẹ, wọn á rí i dájú pé o ní káàdì ilé-iṣẹ́. Tí o bá ti ẹ ní káàdì ilé-iṣẹ́, wọn ò ní, kò sí ìgbà láàyè fún ẹnikẹ́ni. Yàtọ̀ sí pé alábárá láì ní káàdì ilé-iṣẹ́, kò sí ìgbà láàyè fún ẹ láti wọ inú ilé-iṣẹ́ wa. Ilé-iṣẹ́ wa jẹ́ ilé-iṣẹ́ tí kò sí ààyè fún ẹnikẹ́ni láti wọlé láìní káàdì ilé-iṣẹ́.

Mo lọ sí ilé ìkàwé kányìn nísinyìín ó tó bí oṣù mẹ́ta sẹ́yìn, nígbà tí a tí ń ṣe ìdánwò wa. Nítorí pé ilé ìkàwé tí mò ń lọ, mò ń ṣe ẹ̀kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì ni, kì í ṣe ilé tí a máa lọ sí inú kíláàsì. Ìgbà tí a máa ń lọ sí ilé ìkàwé ni ìgbà tí a máa ń lọ ṣe ìdánwò. Fún èdí èyí, ìgbà tí mo lọ sí ilé ìkàwé kányìn bí i oṣù mẹ́ta, ìgbà tí a múra ìdánwò wa tí mo wọ inú ilé ìkàwé láti lọ máa ṣe ìgbáradì fún ìdánwò.

Bẹ́ẹ̀ni, mo mọ arádúgbò mi dáradára ní ilé sí ilé, ní ọ̀dẹ̀ sí ọ̀dẹ̀ nítorí pé nígbà tí mo kọ́kọ́ kó dé àdúgbò yìí, nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni pé wọ́n a fi olúkúlùkù mọ ara wọn kí a lè mọ ara wa ní àwá tí a jọ ń gbé ní àdúgbò àbí ní àwá tí a jọ ń gbé ní òpópó kan náà. Nítorí ìdáná yìí, ìdènà fún àwọn àjàǹdúkú tó bá wọ àdúgbò láti lè dá ara wa mọ̀ àbí láti lè mọ̀ lè fi ìwà àjàǹdúkú kan arádúgbò kankan fún diẹ̀ yìí, ẹlíkúlùkù dá ara wọn mọ̀ ní àdúgbò mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etíkun dáadáa. Etíkun yìí sì jẹ́ ààyè kan tí mo fẹ́ràn jù fún ìgbà tí mo bá fẹ́ gba afẹ́ yálà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní àbí pẹ̀lú àwọn ẹbí àti ọmọ. Etíkun mo fẹ́ràn rẹ̀ dáradára. Kódà mo sì máa ń lọ sí etíkun ní gbogbo ìparí ọ̀sẹ̀ láti lọ ṣe fàájì mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti ìyàwó mi. Etíkun jẹ́ ibi tí mo yàn láàyò. Yálà ní òpin ọ̀sẹ̀ ni àbí ìgbà tí mo bá ní, tí mo bá ní ìdánidúró fún ọdún ní ìsinmi ọdún, mo máa ń lọ síbẹ̀ dáradára.

Mo ma ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi ní orí Íńtánẹ́ẹ̀tì níbi kí n fi nọ́mbà ìkọ̀kọ̀ sí orí rẹ̀. Nọ́mbà ìkọ̀kọ̀ yìí sì jẹ́ nọ́mbà tí ó jẹ́ tí èmi nìkan mọ̀ tí mi ò sì ń jẹ kí ẹnikẹ́ni mọ nọ́mbà ìkọ̀kọ̀ náà. Mo fi ayé nọ́mbà ìkọ̀kọ̀ yẹn han ọmọ mi torí ikú ò dọ́jọ́, àìrùn ò doṣùn. Fún èlé ìdí eléyìí, nọ́mbà ìkọ̀kọ̀ ni mò ń fi ń se ìpanimọ̀ rẹ̀, mo sì máa ń lo íyaa, íyaa, ẹ, pátáni náà sórí ẹ.

Mo máa ń lo ìrọ̀rí mẹ́ta. Mo fẹ́ràn ìrọ̀rí dára dára. Yálà nínú ọkọ̀ ni àbí ní inú ilé mi àbí ni orí àga ìjókòó ní inú ààyè ìgbafẹ́. Mo fẹ́ràn ìrọ̀rí dára dára. Ní orí, orí ibùsùn mi, mo sì ní ìrọ̀rí mẹ́ta. Mo fẹ́ràn kí n máa fi ọ̀kan sí àyà, mo fẹ́ràn kí n fi ikàn sí àárín ìtàn nígbà tí màá fi ikàn tó kù sí àárín orí. Tó bá bọ́lẹ̀ lọ́wọ́ mi nígbà tí mò ń sùn, màá rí dájú pé mo sì tún mu. Ní di eyìí, mi ò lè sùn láìlo ìrọ̀rí tó mẹ́ta ó kéré jù.

Mo máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe nípa kí n fi ààyè sílẹ̀ dáradára. Iṣẹ́ àkànṣe, ó jẹ́ nǹkan tí mo gbọdọ̀ wá àkánṣe àkókò fún. Fun idí ẹleyi tí ba fẹ́ ṣe iṣẹ́ àkánṣe, màá wá àkánṣe kókò fún iṣẹ́ àkánṣe. Nigba ti máa fi iṣẹ́ tó kù lọ́wọ́ mi sílẹ̀, ti máa lè ní ọ̀nà àti ààyè àti ìròrí dáradára láti jẹ́ kí iṣẹ́ àkánṣe yẹn jẹ́ àkánṣe.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa ṣe ìsọ di ọ̀tún nǹkan yálà aṣọ ni àbí nǹkan mìíràn tí mò ń lò nílé. Gẹ́gẹ́ bí àga tí mo fi ń jókòó ní ilé ìgbafẹ́ mi. Mo bá rí pé àwọn fọ́lò ara rẹ̀ àbí asọ tó wà lára rẹ̀ ó ti gbó, màá kó o lọ sí ọ̀dọ̀ àwọn tó lè bá mi sọ di ọ̀tún. Àbí ilé tí mò ń gbé náà, màá sì máa sọ ilé mi di ọ̀tún nígbà mìíràn. Nípa kí n tún kùn àbí kí n tún àwọn ìbò mìíràn ṣe níbẹ̀ láti sọ di ọ̀tún ní ti ìgbàlódé.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ni tí mo bá rí ẹbí, ọ̀rẹ́ tàbí alábàjọ́ṣepọ̀ mi tó bá ṣe nǹkan dáradára. Ó jẹ́ nǹkan tí ó máa ń mú inu mi dùn débi pé inú mi á dùn tó bẹ́ẹ̀ gẹ́ débi pé mi ò ní mọ̀ ìgbà tí màá rẹ́rìn àbí tí eyín mi ó wà níta. Ní ìgbà tí mo rẹ́rìn keyìn ni ìgbà tí ọmọ mi tó parí ṣùkú tó wálé pẹ̀lú esi tó dára tó gbe gba oroke láàárín àwọn akẹgbẹ́ e Mo rín ẹ̀rín tí inú mi sì dùn ṣi dáradára.

Rara o, mi ò fẹ́ràn a n lọ sí ilé ìṣẹ̀pádé rárá. Mi ò kí ń lọ sí ilé ìṣẹ̀nbáyé nítorí pé àwọn nǹkan tó wà ní ilé ìṣẹ̀nbáyé láwọn nnkán àtijọ́ ó jẹ́ nǹkan tí mo lòdì sí gidi gan an. Ó sì jẹ́ nǹkan tó máa ń rín mi lára àbí tó máa ń rín mi lọ́kàn ní ìkórìíra tí mo bá lọ sí ilé ìṣẹ̀nbáyé. Fun idí ẹ̀yìí mi ò kí ń lọ sí ilé ìṣẹ̀nbáyé, mi ò sì ń fẹ́ kí àwọn ọmọ àbí ẹbí tàbí ìyàwó mi lọ síbẹ̀ rárá.

Bátìrì fóònù mi jẹ́ bátìrì tó dára dáradára. Bátìrì sì wà lára àwọn ǹkan gbóògì tí mo máa ń wò lára fóònù mi kí n tó ràá. Tí mo bá ti rí pé bátìrì yẹn ti ń mẹ́ẹ̀hẹ́ nípa ṣíṣiṣẹ́ àbí nípa ṣíṣe ǹkan, màá yára rí pé mo ti fi bátìrì yìí yọ sílẹ̀ àbí kí n lọ ra fóònù mi. Fún díẹ̀ éleyì, bátìrì jẹ́ ǹkan tó ṣe pàtàkì lára fóònù mi. Bátìrì mi sì jẹ́ bátìrì tó jẹ́ tí mo bá, tí mo bá gba iná sí i kí n tó jáde lálẹ́, á gbé mi jáde láti òwúrọ̀ kùtùkùtù di alẹ́ tí màá wọlé dé.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni ẹgbẹ́ eré ìdárayá aláfẹsẹ̀gbá tó jẹ́ Man U. Wọ́n máa ń wọ aṣọ pupa. Mo fẹ́ràn wọ́n nítorí pé wọ́n ò kí ń fojú mi gbọ́lẹ̀ nígbà tí wọ́n bá ń figagbaga pẹ̀lú àwọn akọ ẹgbẹ́ wọn. Mo sì fẹ́ràn alákọní mọ̀gbà wọ́n bó ṣe máa ń ṣe ètò rẹ̀ dáradára,.ó lèé jẹ́ Man U yìí jẹ́ aláfẹsẹ̀wọnsẹ̀ tí mo ti ń tẹ̀lé ní ọjọ́ tó pẹ́. Mo sì fẹ́ràn wọ́n dáradára tọkàntọkàn, dénúdénú. Níyì tí ó jẹ́ pé ìyàwó mi gan an, mo pọn ń ní dandan fún un láti mọ bí wọ́n ṣe.

Bẹ́ẹ̀ni, mo forúkọ sílẹ̀ ní ilé ìdárayá bí i mẹ́ta. Eléti mo sì fi orúkọ àwọn ẹbí mi náà sílẹ̀, ìyàwó àti ọmọ. Ilé ìdárayá kan wà tó jẹ́ ti aladani tí mo forúkọ sílẹ̀ níbẹ̀. Ilé ìdárayá kan wà tó jẹ́ fún èmi awu ìyàwó mi. Ilé ìdárayá kan wà tó jẹ́ mo máa ń lọ ṣe eré ìdárayá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a ti máa ń ṣe eré papọ̀ ní ọjẹ́ ilé ìdárayá mẹ́ta tí mo fi orúkọ sílẹ̀ fún.

Mo máa ń gbọ́ èrò àwọn oníbàárà mi, nípa kí n pè wọ́n ní òpin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan láti rí i dájú pé mo béèrè báwo ni ọjà wọn ti ṣe ń lọ àbí báwo ni iṣẹ́ wọn ti ṣe ń ṣe, tí máa sì máa kùdiekúdie tó ń dojúkọ wọ́n nípa iṣẹ́ tí wọ́n bá mi ṣe. Fún idí ẹ̀yìí, mo fẹ́ràn láti máa gbúró wọn lórí yálà kí n pè wọ́n àbí kí n pè wọ́n ní orí fídíò call, kí n lè wo àwọn ọjà tí wọ́n ń tà, kí n wo àléébù tí wọ́n ní lórí ọjà wọn àti láti ṣe ìtọ́sọ́nà fún wọn.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo sì máa ń fi ẹ̀rọ mi sí ìdákẹ́jẹ́ nígbà tí mo bá fẹ́ sùn lálẹ́. Ìyẹn jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa ń fi ẹ̀rọ mi sí ìdákẹ́jẹ́. Àbí tí mo bá wà ní inú yàrá ìkàwé tí mi ò fẹ́ kí ohunkóhun di mí lọ́wọ́, màá fi ẹ̀rọ mi sí ìdákẹ́jẹ́. Àbí nígbà tí mo bá wà ní ibi tí mo ń kírun tí mo ń ṣe ìjọsìn máa fi ẹ̀rọ mi sí ìdákẹ́jẹ́.

Mo máa ń fọ ọwọ́ mi tó ẹ̀ẹ̀mẹ́ẹ̀dógún ní ojúmọ́ yàtọ̀ sí ìgbà tí mo bá fẹ́ kírun ti màá fọ ọwọ́ mi. Mo máa ń fọ ọwọ́ mi nígbà tí mo bá rí pé mo fi ọwọ́ ṣe àwọn ǹkan kan tí mo rí pé mi ò ní ìdánilójú nípa àìsàn tó wà ní ara ǹkan náà, màá rí pé mo fọ ọwọ́ mi dáradára. Yálà mo fẹ́, mo fẹ́ jẹun ni màá rí pé mo fọ ọwọ́ mi tí mo bá jẹun tán, màá rí pé mo fẹ́, mo fọ ọwọ́ mi. Yálà, oúnjẹ àfisibí jẹ ni àbí oúnjẹ afọwọ́jẹ, màá rí dájú pé mo fọ ọwọ́ mi. Fún ìdí èyí, mo máa ń fọ ọwọ́ mi tó ìgbà mẹ́ẹ̀dógún lójúmọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìyàwòrán. Mo si kọ́ ìyàwòrán yen nígbà tí a wà ní ilé ìwé. Nígbà tí a wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, wọ́n kọ́ wa ní oríṣiríṣi àwọ̀. Nígbà tí a ti bẹ̀rẹ̀ ìyàwòrán, nígbà tí a dé ilé ìwé girama, wọ́n kọ́ wa jìnlẹ jìnlẹ bí a ti ṣe ń ya àwòrán. Lẹyìn eléyìí mo jáde si ìta mo lọ kò bi wọn ti ṣe n ya aworan. Nígbà tí bàbá mi tó sì jẹ́ ẹni tó ń gbé àwòrán dáradára. Fun idi èyí, ó tún fún mi ní ẹ̀kọ́ ilé tó tó gẹ́ nípa ìyà àwòrán náà dáradára tí mo sì mọ bí wọ́n ṣe ń ya àwòrán. Kódà mo sì ya àwòrán fún àwọn ẹ̀yàn kan ní ọ̀sẹ̀ tó kọjá.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí agbo rí. Mo fẹ́ràn kí n máa lọ sí agbo dáradára nígbà tí a wà ní ìgbà èwe. Ìgbà èwe ni mo ti máa ń lọ sí agbo dáradára. Ṣùgbọ́n bí ọdún mẹ́wàá sẹ́yìn, mo ti fi ìlọ sí agbo sílẹ̀ nígbà tí kò sí ààyè tó pọ̀ fún mi. Ati pé iṣẹ́ tí mò ń ṣe kò faye gba lọ sí agbo. Kò sí ààyè fún mi láti fi iṣẹ́ mi sílẹ̀ lọ pé mọ̀ ń lọ sí agbo. Ààyè kan tó kù fún mi ni ààyè tí máa wà pelù ìyàwó mi. Mí o sẹ̀ lè fi ààyè sílẹ̀ láti lọ ṣe àgbò.

Mo máa ń ṣe irun mi ní gígé lọ sí ilẹ pàtàpàtà, mo sì máa ń se é ní gbogbo òpin ọ̀sẹ̀ ọsẹ̀. Nígbà tí mo rí pé orí mi o ti bẹ̀rẹ̀ sí máa pa kò fẹ́ si irun ní iwájú mọ́. Ní mo se mọ ń se irun mi ní dídán, màá fàá mọ́lẹ̀ tí kò ní sí irun kankan ní orí mi mọ́. Èyí jẹ́ ààyè tí mo fẹ́ láti máa se irun mi. Kí n mọ se irun mi ní àfámọ́lẹ̀ dáradára tí yóò sì jẹ́ pé awọ orí mi ni ó mọ hàn. Nítorí pé àwọn irun kan ti yọ kúrò ní orí mi tí ó sì ń pa ní àwọn ibi kan. Láti má le fi ààyè sílẹ̀ láti se àfihàn ibi tó pa yẹn. Mo se mọ ń fà irun mi mọ́lẹ̀ pọndanran.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́ dára dára, mo sì máa ń fi owó pamọ́ fún àwọn ọmọ mi náà láti kékeré. Nígbà tó jẹ́ pé tí wọ́n bá wọ ṣùkú, kó má lè wò mí lọ́rùn rárá. Mo máa ń ṣe ìfowópamọ́, mo ń pa owó mó. Nígbà tí ó bá di òpin oṣù tí mo bá gba owó oṣù mi, màá yọ ìdádúré fún eléè tá máa ń ná sí ilé, ìdádúré fún eléè tí a máa fi ra nǹkan, ìdádúré fún eléè tí màá fún àwọn ọmọ àti eléè tí màá máa fi wọ mọ́tò ra epo sí ọkọ̀. Nígbà tí ìdá tó kú, màá jẹ́ ajá pípa mọ́ ní fún ìgbà tí mo bá ní diẹ ni ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ojú mi jẹ́ ǹkan tó máa ń rí ǹkan ní òkè réré ní jìnnàjìnnà, tó jù mi ti máa ń rí ǹkan nígbà tí ǹkan bá sùnmọ̀ mi tó jù mi sì máa rí ná. Mo ní ojú tó jẹ́ ojú tó dára yékéyéké tó sì jẹ́ ojú tó ní kọ́lọ̀ àwọ̀ tó dára. Ojú yìí jẹ́ ǹkan tí ajogún bá ní ọwọ́ bàba bàbá mi. Bẹ́ẹ̀ ni ojú bàba bàbá mi náà ṣe rí tí bá àwọn ọba ẹsẹ̀ dàgbà tó fi dàrúgbó bí ọgọ́rùn-ún ọdún lé, kò sí ǹkan kan tó ṣe ojú bàbá. Bàbá sì le fi ojú yìí ka ìwé dáradára tí láìní àbàwón rara.

Rárá o mi ò kí ń lo èrọ ìrànwọ́ ohùn rárá, nítorí pé mo ní ohùn tó já gere, tó jẹ́ tí mo bá ń sọ̀rọ̀, gbogbo àwọn èèyàn tó wà ní agbègbè wa sì máa gbọ́ ohùn mi. Ohùn mi jẹ́ ohùn tó lọ sókè lálálálá. Yálà mo ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ni àbí mo bá wà ní yàrá ìkàwé tí mò ń kọ́ ọmọ, àbí mo bá ń sọ ọ̀rọ̀ ni pẹ̀lú àwọn àkọ́ ẹgbẹ́ mi ní inú ní pápá eré ìdárayá. So jẹ́ ohùn tí ó lọ sí òkè réréré tó sì jẹ́ eléyi jẹ́ àjogúnba lọ́wọ́ iyá ìyá mi tí ohùn Ìyá ìyá mi jẹ́ ohùn tó lọ sókè dáradára.

Irú fóònù tí mo ń wò ló, ó jẹ́ aláfọwọ́wọ́ ní ojú ní eléyìí tá mọ̀ kí aláfọwọ́tẹ́ ní ojú. Ó sì jẹ́, ó jẹ́ fóònù tí wọ́n ṣe ní àti ilé iṣẹ́ Vivo. Vivo yìí jẹ́ fóònù tí mo fẹ́ràn dáradára. Mo fẹ́ràn gbogbo fóònù tó ń jáde ní ilésẹ̀ wọn. Ó sì jẹ́ ẹni tí mo yàn ní ààyò. Ó jẹ́ pé tí mo bá ti lo ìkan tó bá ti gbó, màá sì ra ẹ̀ mìíràn tó jẹ́ irú ẹ̀ mìíràn tó jẹ́ ti Vivo náà. Nígbà tí mo bá rí pé ọdún parí tí wọ́n ti ṣe ìmú ìmúga bá fóònù, màá tún rí pé mo ra irú rẹ̀ mìí.

Mo máa ń tọ́jú ara mi nípa kí n jẹ nǹkan tó dára yàtọ̀ sí kí n lo òògùn. Mo fẹ́ràn kí n mo jẹ nǹkan eléso dáradára láti ṣe ìtọ́jú ara mi. Mo sì máa ń jẹun ní àkókò, mi ò sì n fẹ́ràn kí n mo jẹun ní ìgbà tó bá ti pẹ́. Sígbà tí màá sùn, màá jẹun ní ìgbà, ní ìwọ̀ntúnwọ̀nsí. Màá sì jẹ oúnjẹ tí ó yẹ kí n jẹ ní àkókò rẹ̀. Yàtọ̀ sí eléyìí, màá tú rí pé mo ṣe eré ìdárayá dáradára láti rí i pé mo la aagùn jáde. Mo ṣe eléyìí náà tó jẹ́ nǹkan tí mo mú ní ọ̀kunkùndùn láti máa ṣe é yàtọ̀ sí pé mo jẹ oúnjẹ tó dára. Màá sì ṣe eré ìdárayá náà láti.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìtagbangba nítorí pé iṣẹ́ tí mo yàn láàyò, ó jẹ́ iṣẹ́ tí màá ṣe ní ìtagbangba ní ojú pópó. Fún ìdí eléyìí, kò sí bí mo ṣe fẹ́ ṣe láì ṣe iṣẹ́ ìtagbangba. Iṣẹ́ ìtagbangba yìí jẹ́ iṣẹ́ tí mò ń ṣe tí mo yàn láàyò láti bọ́ ìyàwó àti bọ́ ọmọ, mo sì fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọdún kan. Nígbà tí mo rí pé wọn ò tí ì ṣe àmúga bá ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò fún díẹ̀ lè, mo ní láti dúró fún bí ọdún kan tí wọ́n fi ṣe, tí wọ́n fi ṣe ọ̀tún sí irú ẹ̀rọ ayárabíàṣá tí mo yàn láàyò.

Bẹ́ẹ̀ni mo ti ṣí ọ̀nà rí ní àìmọye ìgbà. Bọ́ yá tí mo bá lọ ibi tí mi ò mọ̀ tó jẹ́ mo jẹ́ àjèjì níbẹ̀ àbí tí mi ò mọ̀ náà. So, eléyìí tó ṣẹlẹ̀ sí mi kányìn nígbà tí mo lọ rí ọ̀rẹ́ mi kan. Mo dé bẹ̀, nọ́mbà e ò lọ, mo pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ kò lọ. Mo wá ń gbiyànjú láti get láti wá ọ̀nà ibẹ̀ tó dẹ̀ jé pé mo ṣí ọ̀nà gan-an títí tí mo fi rí èèyàn tó tan mi sọ́nà.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ya láà, mo wà ní ibi tí orílẹ̀-èdè mi ni, abi mo wà ní ìpínlẹ̀ mi, tí mo bá wá ọ̀nà kan lọ tó náà bá dàrú ọ̀mù mi lójú, mo jẹ́ ẹni tó máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn arádúgbò yẹn títí tí màá fi ṣe alábàápàdé ibi tí mò ń lọ. Torí pé òwe Yorùbá sọ pé "àbẹ̀rẹ̀ ọ̀nà kò kí ń ṣìnà" tí mo ò bá fẹ́ ṣìnà àkọ́kọ́ torí mo ti ṣì ọ̀nà rí to jẹ́ pé ibi tí mo lọ pà lọ bá rà mi, ó ti jìnnà rere sí ibi tí mò ń lọ. Fun di eléyìí, ó kọ́ mi lọ́gbọ́n pé àbèrè ọ̀nà kò kí ń ṣìnà, màá bèrè ọ̀nà tí màá fi gẹtí alábàápàdé ibi tí mò ń lọ.

Ohun tí mo mu tí mo fẹ́ràn jù ọ̀hun ni Mọrtina. Mo fẹ́ràn kí n máa mu Mọtina dáradára nítorí pé mo fẹ́ràn aadùn ara rẹ̀. Mo sì fẹ́ràn èròjà tí ó máa ń fún ara. Ó jẹ́ ohun tí ó máa ń fún-- ó ní èròjà afára, aṣa-- a fún ara lókun. Fún di ẹlẹ́ yìí, mo fẹ́ràn kí n máa mu Matina dáradára. Yàtọ̀ sí pé mo fẹ́ràn àwọn àdídùn ti ó máa ń fún ni lẹ́nu tí ẹni bá mu, mo tún fẹ́ràn bí ó ṣe máa ń rì lẹ́nu. Ó jẹ́ nǹkan tí ó ní pọn fẹ́rẹ́fẹ́ lẹ́nu, ó sì jẹ́ nǹkan tí ó yàtọ̀ sí àwọn tó kù tí kò sì ń pa níbí ọtí, ó sì jẹ́ èròjà tó dára lára. Mo sì mu Matina ní ìrọ̀lẹ́ yìí. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáradára. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jẹun tán, mo máa ń wú-- ó máa ń wù mí tí mo sì máa ń mu Matina sórí oúnjẹ tí mo bá jẹ. Yálà ni, àárọ̀, tàbí lọ́sàn-án, tàbí lálẹ́.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù. Torí pé ọwọ́ ọ̀tún yìí ó jẹ́ ọwọ́ tí mo fi bẹ̀rẹ̀ líṣẹ nǹkan. Fún dí eyí, mo fẹ́ràn kí mo lo ọwọ́ ọ̀tún dáradára. Yálà mo fẹ́ kó ǹkan ni, mo fẹ́ mú ǹkan ni, àbí mo fẹ́ gbé ǹkan dá ní, ọwọ́ ọ̀tún yìí lọ́ jẹ́ ọwọ́ kan tí mo yàn láàyò láti máa fi ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe. Tí mo bá sì wà ní ibi iṣẹ́ tí mo bá n ṣe iṣẹ́. Yálà mo fẹ́ máa de, ẹ́ n, spana ni, àbí mo fẹ́ máa tu, mo yan ọwọ́ ọ̀tún láàyò láti máa fi ṣe ohunkóhun tí mo bá ń ṣe. Yàtọ̀ sí pé ọwọ́ ọ̀tún tí mo jẹ́ pé ìgbà tí mo fi ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà, ẹsẹ̀ ọ̀tún náà ni mo yàn láàyò. Gbogbo ohun tí mo ń ṣe, ọwọ́ ọ̀tún, ọ̀tún ni mo yàn láàyò láti máa fi ṣe. Yálà mo fẹ́ jẹun ni, àbí mo fẹ́ mu omi, àbí mo fẹ́ kó ǹkan, àbí mo fẹ́ gbé ǹkan.

Mo máa ń fọ eyín mi ní ìgbà méjì ní ojúmọ́. Nígbà tí mo bá fọ̀ lẹ́yìn ìgbà tí mo bá fi ǹkan sí ẹnu ní àwúrọ̀ kí n tó jáde, màá fọ eyín. O jẹ́ ìgbà àkọ́kọ́. Tí mo bá dé lálẹ́ lẹ́yìn ìgbà tí mo bá jẹun tán kí n tó bọ́ sí orí ibùsùn mi pe mo fẹ́ sùn, tí mo bá wo eré tán, tí mo ṣe gbogbo ǹkan tí mo fẹ́ ṣe tán, màá rí i dájú pé mo tún fọ eyín mi. Torí mo yàn ìfọyín tó ṣe eyín, tó ṣe eyín ní ọ̀tún àti tó ṣe eyín ní àlàáfíà ní àyò láti màá fi fọ yín tó sì jẹ́ pé mo gbúdọ̀ máa fọ ọ́ ní ẹ̀ẹ̀mejì láti dè iná kòkòrò àìfojúrí tó lè wọ inú eyín.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ní ìwọ̀ntún ìwọ̀nsí. Nígbà tí mo bá rí pé mo parí iṣẹ́ tèmi gẹ́gẹ́ bí Ọ̀gá, tí mo bá rí pé àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi wọ́n ní ìdojúkọ ọ̀kan sí ìkejì nípa iṣẹ́, màá rí pé mo bá wọn ṣe. Mo sì ṣe àlàyé bí wọ́n ṣe máa ṣe fún wọn ní ọjọ́ mìíràn. Tó jẹ́ pé mo bá wà níbẹ̀ ni, àbí tí mi ò bá sí níbẹ̀, màá sì tún pe gbogbo àwọn tókù nígbà tí mo bá fẹ́ kọ́ wọn ní nǹkan tuntun tí kò yé wọn. Màá pe àwọn tókù náà kí gbogbo wọn wà níbẹ̀, ká wọn náà máa lè ní ìdojúkọ nígbà tí ìgbà mìíràn yálà mo wà níbẹ̀ ni, àbí mi ò sí níbẹ̀. Ní fún díẹ̀ yìí, mo máa ń ràn wọ́n lọ́wọ́ lórí iṣẹ́ tí wọn ò bá lè ṣe. Nítorí pé láti jẹ́ kí àwọn náà gòkè àgbà ní ẹnu iṣẹ́ yìí.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún tí mo lò pẹ̀lú àwọn ẹbí, ìyàwó àti ìyá-ìyá àti bàbá-bàbá mi. Mo fẹ́ràn àkókò ọdún yìí gan, ó dàbí àkókò ọdún tó máa ń fún mi ní ìrántí ìgbà èwe mi tó jẹ́ pé bá fẹ́ ṣe ọdún a máa kojọ pẹ̀lú ẹbí àti àwọn ará àti àwọn ẹbí jìna jìna, gbogbo a para pọ̀ àtọ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí a máa ń ṣe. Àkókò yìí ni mo fẹ́ràn jù ní eléyè tó máa ń ṣẹlẹ̀ ní ọdún iléyá.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza jù òun ni àwọn crushed sauce tó máa ń wà lórí ẹ àti àbídùn tí kò lópín tó jẹ́ mìnìmìnì tí ó wà lórí ẹ. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn jù àti cream tí wọ́n máa ń fi sí orí pizza. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn lára pizza dáradára, tí pizza sì jẹ́ ara àwọn ǹkan tí mo máa ń rà tí mo bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a bá lọ sí òde afẹ́

Bẹ́ẹ̀ni, fáìlì mi jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi jùlọ. Yálà fáìlì iṣẹ́ ni àbí fáìlì school ni. Ó jẹ́ àwọn nǹkan tí mo máa ń pamọ́ ní àyè tí ó dára, ní àyè tí ọwọ́ kọ́wọ̀ ò lè bà á àbí tí ekú lè dé orí ẹ. Torí fáìlì yìí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní inú ayé mi. Yálà fáìlì iṣẹ́ ni àbí fáìlì ilé ìwé tó jẹ́ àwọn ti ìwé ẹ̀rí ti school mi. Ó jẹ́ nǹkan tí mi ò fi n ṣe re rárá. Ó sì jẹ́ nǹkan tí mo máa ń ṣe àfipamọ́ rẹ̀ dáradára. Mo máa ń ṣe àfipamọ́ rẹ̀ níbi tó dára, níbi tí ọwọ́ ọmọdé ò lè tó, tí ẹnikẹ́ni ò sì lè mọ ibi tó wà. Nígbà tí mo bá tún ṣe àfipamọ́ rẹ̀ sí orí cloud àti orí email mi láti jẹ́ pé tí mo bá ní ìlò rẹ̀ ní ibi tí mi ò gbé fáìlì lọ́wọ́ máa sì tún lè múu jáde níbẹ̀ náà.